Ṣé o máa ń nu ara rẹ? Nínu ara mi jẹ́ nǹkan tí mo máa ń ṣe lóòrèkóòrè. Ìgbà tí àyè bá ṣi ṣílẹ̀ fún àwọn eléyìí, mo de máa ṣe eléyìí láti rí i dájú wipé ara mi wà gẹ́gẹ́ bí ó ṣe yẹ́ kí ó ṣe jẹ́. Eléyìí de màá n mú ínu mi dùn lóòrèkóòrè náà, nítorí pé ó dára.

Ṣé o fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Ìmọ́lẹ̀ òwúrọ̀ jẹ́ nǹkan tí ó dá lọ́pọ̀lọpọ̀ lore kore nígbà tí eléyìí bá ń ṣẹlẹ̀. Ààyàn tí mo bá jí ní àárọ̀, mo fẹ́ràn láti máa lọ sí, ibi tí òòrùn wà yẹn ní àárọ̀ nítorí pé ó dára, ó dà jẹ́ ǹkan tí mo fẹ́ràn ní gidigidi náà.

Ṣé o ní ètò láti fẹ́ iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Àh! Gẹ́gẹ́ bí mo ṣe jẹ, à, iṣẹ́ tí mo ń ṣe lọ́wọ́ n sin yi, ó jẹ́ iṣẹ́ kan tí ó ní agbára díẹ̀. À, mo dẹ́ ń gbèrò láti ri dájú wipé mo wá iṣẹ́ yìí sí ìlú mìíràn nitorí pé, à, ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi, ó de jẹ́ nǹkan tí mo máa ń ṣe, à, tó máa mú mí dùn náà.

Ṣé o fẹ́ràn oúnjẹ tó ní ata? Oúnjẹ tó ní ata jẹ́ oúnjẹ kan tí mo fẹ́ràn gidigidi, nítorí pé oúnjẹ tó ní ata jẹ́ oúnjẹ tí ó dá lara, tó dè jẹ́ nǹkan tí ó dára kí ènìyàn máa jẹ náà. Nipa idé eyìí, oúnjẹ tó ní ata jẹ́ oúnjẹ kan tí mọ́ fẹ́ràn tí ó dè dára láti jẹ náà.

Ṣé o fẹ́ràn coffee tàbí tea? Tea jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti máa mu ni àárọ̀ nítorí pé kofi máa ń jẹ́ kí ń sùn nípa ìdí èyí lóòrèkóòrè nígbà tí bá fẹ̀ ṣe àwọn ǹkankan mo fẹ́ràn láti máa ń mu tea nítorí pé tea dá lọ́pọ̀lọpọ̀ ó dẹ̀ jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti máa ń mu.

Nígbà wo ni o gùn ọkọ̀ akẹ́rù? Ọkọ̀ akẹ́rù jẹ́ ọkọ̀ kan tí mo máa ń gùn lóòrèkóòrè nígbà tí aaye rẹ bá ṣi sílẹ̀. Ọkọ̀ akẹ́rù jẹ́ ọkọ̀ tí mo ṣi gùn lọ síbi tí, à, mo ti lọ ra ọjà iyẹn ní oṣù tí ó kọjá tó dẹ jẹ́ nǹkan tí mo gbádùn gidi gan ni.

Ṣé o mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe? Eleyi dájú lórí àwọn nǹkan àti tí mo bá fẹ́ ṣe nígbà mìíràn nígbà tí iṣẹ́ bá wà lọ́wọ́ mi, mo máa ń tún àwọn nǹkan ṣe tàbí tí àwọn nǹkan ile ti wọ́n bá bàjẹ́, ìgbà mìí ni mo máa ń tún wọn ṣe. To de jẹ́ ǹkan tí mo mọ ṣe gidigidi ni gẹ́gẹ́ bí ènìyàn.

Báwo ni o ṣe máa ṣe ètò àwọn iṣẹ́ àkànṣe? Àwọn iṣẹ́ àkànṣe jẹ́ iṣẹ́ kan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀. Mode máa ṣe ètò àwọn eléyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ láti ríi dájú wípé mo ṣe àwọn nǹkan kan tí mò nílò láti ṣe gẹ́gẹ́ bí ó yẹ kí ń ṣe ṣe wọ́n, tọ́dẹ̀ jẹ́ nǹkan tí ó tun dára ni.

Kí ni àwọn ohun tí o fẹ́ràn lórí pizza? Àwọn nǹkan tí mo fẹ́ràn lórí pizza ni crispy bacon, tí àwọn olóyè máa ń máa ṣe àgbàdo tútù tí wọ́n ṣe pẹ̀lú ẹran. Elèyi jẹ́ nǹkan tí ó dára nítorí pé ó dá lára. Ó dẹ̀ jẹ́ nǹkan tó máa ń fún èèyàn ní ẹ̀jẹ̀ àti okun náà. Eleyii dẹ̀ je nǹkan tí mo tun fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn náà.

Irun orin wo ni o fẹ́ràn ń gbọ́? Orin tí mo fẹ́ràn ń gbọ́ ni orin ẹ̀mí, ìyẹn orin àwọn onígbàgbọ́ tàbí orin gospel. Eléyìí jẹ́ orin kan tí àh mọ́ fẹ́ràn gidigidi nítorí wípé ó máa ń fínú mi dùn. Ó dẹ̀ jẹ́ kí n má ṣe àwọn ǹkan tí mo ní láti ṣe lóòrèkóòrè torí pé ó má ń jẹ́ kí ń ṣe ìpààrọ̀ ọkàn.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú-ìrìn ri? Ọkọ̀ ojú-ìrìn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi. Mo de rìn pẹ̀lú eleyii rí ní ọ̀nà kọ́ náà iyẹn nígbà tí mo wà ní ilé ìwé ẹ̀kọ́ gíga. Eleyìí ni mo máa ń lò lóòrèkóòrè láti lọ sí ilé ìwé làti lọ sí ilé. Àti nígbà tí mo bá fẹ́ lọ sí ọjà náà, eléyìí de jẹ́ nǹkan tí ò dára.

Kí ni o máa ń wá nínú òṣìṣẹ́ tuntun? Òṣìṣẹ́ tuntun jẹ́ àwọn ènìyàn tí mo fẹ́ràn. Àwọn ẹlẹ́yi je àwọn ènìyàn tí wọ́n máa ń fún mi ní ìkankan tí mo nílò láti rí dájú pé àwọn ilé-iṣẹ́ tẹ̀síwájú. Mo máa ń wá ẹ̀mí ìrẹ̀lẹ̀ nínú wọn, ọgbọ́n ìmọ̀ àti òye náà, àti ẹ̀mí ìṣọ̀kan láti bá àwọn ènìyàn ṣẹ̀ṣẹ̀ papọ̀ láàísí ìjà.

Nígbà wo ni kọ́ ẹ n kọ ìgbékalẹ̀ iṣẹ́? Ìgbékalẹ̀ iṣẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo sese ṣí ilé yìí ní ọ̀sẹ̀ tí ó kọjá. Ni ọ̀sẹ̀ ọ̀sẹ̀, mo máa kọ ilé yìí nítorí pé ó ṣe pàtàkì. Iyẹn dẹ̀ jẹ́ nǹkan tí mo nílò láti rí i dájú wípé, àáá, ilé iṣẹ́ àti àwọn nǹkan tí mo nílò láti ṣe tẹ̀síwájú.

Ṣé o fẹ́ràn wà nínú òru? Òru jẹ́ nǹkan tí mi ò fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn. Lóòrèkóòrè, nígbà tí mo bá ní àwọn nǹkankan tí mo fẹ́ ṣe, mo máa rí dájú pé mi ò kí ń wà nínú òru, nítorí pé òru jẹ́ nǹkan tí a kò dára fún ènìyàn láti wà nínú. Ìgbàtí mo maa n wà ní òru ni ìgbàtí mo bá fẹ́ lọ sùn ìyẹn ni alẹ́ náà.

Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Ní òwúrọ̀, mo fẹ́ràn láti máa jẹ brẹ́dì àti tíì. Eyí dè jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa jẹ lóòrèkóòrè. Mó ṣọ̀ wí pé ó dára, ó máa ń fún mi ní okun àti agbára láti ṣe àwọn iṣẹ́ tí mo nílò láti ṣe. Kí n tó jẹ oúnjẹ ọ̀sán, elédè jẹ́ nǹkan tí, ah ó wa dára náà.

Ìgbónájẹ́ jẹ́ irú wo ni o fẹ́ràn nínú yàrá rẹ? Ìgbónájẹ́ jẹ́ tí mo fẹ́ràn ni, ahh àwọn eleyìí tó máa ń mú ilé tutu bi air condition tó dè jẹ́ nǹkan tí àwọn olóyìnbo ṣẹ̀ṣẹ̀ ṣe jáde ní ayé òde òní. Eleyii dẹ̀ jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dè ní ìfẹ́ sínú rẹ̀ náà.

Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójoojúmọ́? Mo máa ń lo fóònù mi fún wákàtí méjìlá lójoojúmọ́ nítorí pé fóònù mi jẹ́ nǹkan tí mo máa ń lò láti lè ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́, ẹyin ní ibi iṣẹ́ tàbí níbi ọjà náà. Eleyii de jẹ́ nǹkan tí à ó nílò láti ṣe pẹ̀lú àwọn iṣẹ́ tí mo máa ń ṣe.

Báwo ni irun ọṣẹ máa ń ṣe ìdúnàádúrà? Ìdúnàádúrà jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì gidi gidi, mo dẹ̀ máa ń ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tó yẹ, nítorí wipé eléyìí máa jẹ́ kí n ní àdéhùn pẹ̀lú àwọn oníbàárà tàbí níbi tí mo bá ti fẹ́ lọ ra ọjà, táa máa jẹ́ kí n ṣe nǹkan tí ó dára.

Kí ni ọ máa ń wọ̀ nígbà tí o bá lọ sùn? Nǹkan tí mo máa ń wọ̀ nígbà tí mo bá lọ sùn, ó jẹ́ nǹkan tí ó tó wa ṣe pàtàkì sí mi ná. Nígbà tí mo bá fẹ́ ṣò láélé, nǹkan tí mo máa ń wọ̀ ni aṣọ àwọ̀ òru, ẹ̀yin aṣọ alẹ́ àbí aṣọ ibùsùn ni lílẹ̀ jẹ́ aṣọ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀.

Báwo ni o ṣe máa múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Ìpàdé pẹ̀lú oníbàárà jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Mo dẹ̀ máa rí i dájú wípé mo ṣe ètò rè ní ọ̀nà ti o tó àti ní ọ̀nà tó yẹ. Lálákọkọ, mo máa n rí i dájú wípé mo ṣètò wọ́n sílẹ̀. Mo dẹ̀ ṣe àwọn ọ̀rọ̀ tanísọ̀ọ́ níbẹ̀ náà sílẹ̀.

Báwo ni o ṣe máa ń rin ìrìn àjò lọ sí ibiṣẹ́? Ìrìn àjò mi lọ sí ibi iṣẹ́ jẹ́ nkan tí ó ṣe pàtàkì gidigidi. Nígbàtí mo bá ń jí láro ìrìn àjò mi lọ sí ibi iṣẹ́, mo máa mọ̀ ní ọkọ̀ tí mo wà. Ọkọ̀ yìí ni mo máa repo sínú ẹ tí mo ma wá lọ, ọ̀un dẹ̀ náà ni mo ma wà bo. Eléyìí de jẹ́ ǹkan tí inú mi máa ń dùn sí.

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ? Àwọn aládùúgbò jẹ́ àwọn ènìyàn tí wọ́n ṣe pàtàkì sí mi, mo dẹ̀ mọ wọ́n dáradára. Nípa ìdí èyí, mo mọ àwọn aládùúgbò mi dáadáa, a máa jọ ń gbèrò láti ri ì dájú pé a ṣe ìmọ́tótó àdúgbò tí a ń gbé, a dẹrí pé a ṣe àwọn nǹkan tí ó da ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹ náà.

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ ọjọ́ iwájú? Àwọn èrò mi fún ọjọ́ iwájú jẹ́ àwọn nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀. Ní àkọ́kọ́, mo fẹ́ rí i dájú pé, à, mo ṣe àwọn iṣẹ́ tí mo níṣe, mo dẹ̀ ṣe àwọn iṣẹ́ ìgbékalẹ̀ àti àkàn íṣe láti rí i dájú pé àwọn iṣẹ́ lọ síwájú ní ọ̀ná tí ó dára náà.

Ṣé o máa ṣe ìsọdọ̀tun ọkàn? Ìsọdọ̀tun ọkàn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dè máa ń ṣe léyìí lórèkórè nígbà tí mo bá ní àyè láti ṣe. Nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára. À, nígbà tí iṣẹ́ bá pọ̀ tàbí tí inú mi bá bàjẹ́ tàbí tí mo bá ní àwọn nǹkan tí mo ń rò, ìgbà yí ni mo máa ń ṣe léyìí láti ri dájú pé ọkàn mi ń balẹ̀.

Ṣé o ti lọ sóde rí? Lílo sódò jẹ́ ǹkan tí inu mi máa ń dùn sí láti máa ṣe ó dẹ̀ jẹ́ ǹkan pàtàkì fún mi náà. Nígbà yen lọ́hùn, nígbà tí mo ní àwọn nǹkan kan tí mo nílò láti ṣe, mo máa ń lọ sóde. Ìgbayi ni mo dè máa ń lọ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi láti jaye, láti ṣe gbádùn àti láti ṣe àwọn nǹkan kan tó ti ṣe pàtàkì náà.

Ṣé o jẹ́ ẹni tí kò jẹ ẹran? Mo jẹ́ ènìyàn tí ó ń jẹ ẹran. Ẹran jẹ́ nǹkan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀, boya ẹran igbẹ̀ ni, ẹran màlúù ni, ẹran ewúrẹ́ ni tàbí òmíràn, àmọ́ ní pàtó, mo fẹ́ràn ẹran jíjẹ. Ó dè jẹ́ nǹkan tí mo máa ń ṣe lóòrèkóòrè náà.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Ètò ìdárayá mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Inú mi dè máa ń dùn sí lóré kọ̀ré nígbà tí mo bá ṣe eléyìí ní nítorí pé ó dára, ó ṣe wò ó sẹ jẹ́ ǹkan tí ó máa funnu mi dùn nígbà tí inú mi bá bàjẹ́. Bóya ti ń bá ní iṣẹ́ tó pọ̀ tàbí láti ṣe ìsọdọ̀tọ́ ọkàn, mo máa ń ṣe eré ìdárayá.

Ṣé o fẹ́ran àwọn ìpàdé lórí fóònù? Máa pàdé lórí fóònù jẹ́ nǹkan tí mo máa ń ṣe lóòrèkóòrè nígbà tí aayé rẹ bá ṣi ṣílẹ̀ nítorí pé, à, nígbà tí mo bá ní àwọn ìpàdé tí mo fẹ́ ṣe pẹ̀lú àwọn ènìyàn tí kò sí ní àrọ́wọ́tó, à, eleyìi ni mo máa n ṣe pẹ̀lú àwọn ènìyàn lórí fóònù.

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Dídarí àwọn osiṣe jẹ́ nǹkan tí mo máa ń ṣe lóòrèkóòrè, àmọ́ ó lè jẹ́ ǹnkan tí ó máa ń ṣe ìpalára fún mi nígbà náà, àmọ́ ó jẹ́ ǹnkan tí mo fẹ́ràn láti máa ṣe nítorí wipé ó dára ó dẹ̀ máa ń, à, jẹ́ ǹnkan tí inú mi máa ń dùn sí náà. Nígbà tí n bá ní agbára láti ṣe àwọn eléyìí, mo dẹ̀ máa ń ṣe gan.

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Mo máa ń jẹun nínú ọkọ̀ mi. Eleyi jẹ́ nǹkan tí mo máa ń ṣe, à loorekóre náà. À láti jẹun nínú ọkọ̀ mi kì í ṣe ǹkan tí òburú já ì fún mi. À gẹ́gẹ́ bí ènìyàn, mọ dé máa ń ṣe léyìí pẹ̀lú ọkan kan láti rí i dájú wípé à mọ́ jẹ àwọn ǹkan tí mo ní jẹ kì í tun lọ sí ibi iṣẹ́ tàbí nígbà tí mo bá wà ní ibi iṣẹ́ náà.

Ṣé o máa ń wo ètò tẹlifíṣàn? Àwọn ètò tẹlifíṣàn jẹ́ àwọn ètò kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ fún ènìyàn kí ènìyàn máa wò, mo dà máa ń wo àwọn ètò yìí nígbà tí mo bá ní ààyè láti wò wọ́n, nítorí pé wọ́n dára. Wọ́n de máa ń fi inú mi dùn náà. Eléyii je nǹkan tí ó tún ṣe pàtàkì sí mi lóorekóòrè.

Ṣé o mọ̀ ọ́n, ṣe orí máa ń fọ́? Orí máa ń fọ́ mi nígbà mìíràn tí mo bá ṣe iṣẹ́ tó ní agbára abí i iṣẹ́ tí ó pọ̀ ju agbára mi lọ. Ìgbayi ni orí máa ń fọ́ mi, o de jẹ́ nǹkan tí mo máa ń rí i dájú pé a mo ṣe ètò lórí rẹ, láti rí i pé mo ṣe iṣẹ́gun si náà. Eleyi dẹ̀ jẹ́ nǹkan tí ó tún ṣe pàtàkì.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Ilé oúnjẹ jẹ́ ibi kan tí mi ò fẹ́ràn láti máa lọ ní òorekore àmọ́ ní ọ̀sẹ̀ tí ó kọjá nígbà tí mo fẹ́ jẹ oúnjẹ ọ̀sán, ìyẹn ni, ibi iṣẹ́, mi ò dè gbé oúnjẹ kúrò láti ilé. Ìgbà yìí ni ìgbà ìkẹ́yìn tí mo lọ sí ilé oúnjẹ. Lọ ra ǹkan táà kí ebi má bà pa mí kú dànù.

Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Ohun mímu tí mo fẹ́ràn jù ni omi. Omi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì ní àgọ́ ara àwọn ènìyàn, ó lmdè jẹ́ ǹkan tí ń mú mi dùn sí lóòrèkòòrè láti òrí dájú pé mo máa ń mu ú nígbà tí mo bá jẹun, tí mo bá jí làárọ̀, tí mo bá ṣiṣẹ́. Omi jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti máa mu jú, ó dà jẹ́ ohun mímu tí mo fẹ́ràn jù lọ.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù ni àwọn tí, o ń kọrin iyẹn, ẹgbẹ́ akọrin. Àwọn eleyii je àwọn ènìyàn tó jẹ́ wipé wọ́n máa ń ṣe ìṣípayà okan fún àwọn ènìyàn tó dẹ̀ máa ń mú inù mi dun gidigidi nígbà tí mo bá wà ní, àà, ìkóríra àwọn nnkan kan orin jẹ́ ǹnkan tí mo máa ń gbọ́.

Bawo ni o ṣe máa n ṣe ètò owó iṣẹ́? Owó iṣẹ́ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún àwọn òṣìṣẹ́. Mo dẹ̀ máa rí dájú wipé mo ṣe ètò àwọn eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ láti rí dájú wípé àwọn ènìyàn rí owó wọn gbà ní ìgbà à tí ó tọ́ àti ìgbà tí ó wà dáradára fún wọn.

Ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn mi ò ní ìrora kankan nítorí pé eléyí jẹ́ àwọn nǹkan tí mo borí ní ìgbà kan sẹ́yìn. Nígbà yẹn lọ́hùn tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn, ójú máa ń tì mí, àmọ́ nísìínyi mo ti borí eleyí, mi ò ní ìrora kankan.

Ṣé ojú rẹ dára? Ojú mi dára lọ́pọ̀lọpọ̀, ó de je nǹkan tí inú mi dùn sí nítorí pé nígbà tí, à, mo bá, nígbà tí mo wà ní ilé ìwé ẹ̀kọ́ gíga nígbà yen lọ́hùn, mo máa ń rí ojú mi, màá ń rí ǹkan dáradára. À, ojú ò dẹ̀ ki n dùn mí, mò dẹ̀ máa ń rí àwọn ǹkan kọ̀ọ̀kan ká nígbà tí mo bá fẹ́ ka ìwé tàbí ṣe nǹkan mi.

Kí ni ò máa ń ṣe kí o tó lọ sùn? Àwọn ǹkan kàń tí mo máa ń ṣe kí ń tó lọ sùn ni wípé mo fẹ́ràn láti máa wo àwọn eré orí ìtàgé àti ètò tẹlifíṣàn tàbí kí n pe àwọn èniyàn lórí fóònù kí n bá wọn sọ̀rọ̀ tàbí kí n kọ̀wé. Eléyí dè jẹ́ ǹkan tí mo máa ń ṣe lọ́jọ́júmọ́ kí n tó lọ sùn, à èyọ̀kan n’nu ẹ́ ni mo máa ń ṣe é.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá sìn? Nígbà tí mo bá sìn, mo máa ń tọrọ àforíjì. Àforíjì jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn nígbà tí mo bá ṣe àwọn ènìyàn tàbí tí mo bá ṣe àwọn nǹkan tí kò dára fún wọn. Ìgbà yíì ni mo máa ń rí dájú wípé mo tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ wọn tọ dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì.

Wákàtí mélòó ni o máa ń wo ojú ìbòjú lójoojúmọ́? Ojú ìbòjú lójoojúmọ́ jẹ́ nǹkan tí àmi ò kí ń dúró lé lórí láti máa wò ní òrékòóré, nítorí pé kì í ṣe nǹkan tí ó dára fún ọmọlúwàbí láti máa ṣe léyìí. Fún ìgbà yìí, màá wò ó níbí wákàtí bíi ìgbà méjì.

Ṣé o fẹ́ràn yíya àwòrán? Yíya àwòrán jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Ó de jẹ́ ǹnkan tí inú mi i dùn sí. Náà yíya àwòrán dára, à ó de jẹ́ ǹnkan tí mo fẹ́ràn gidigidi ni. Mo fẹ́ràn láti máa ya àwòrán. Mo dẹ̀ mọ bí wọ́n ṣe ń ṣe nítorí pé eleyii jẹ́ ǹnkan tí mo kọ́ nígbà tí mo wà ní ilé iwe ẹ̀kọ́ gírámà náà.

Ṣé o máa ń gba àwọn ímélì àiwúlò? Àwọn ímélì àwúlò jẹ́ àwọn nǹkan kan tí mo máa ń gba. A loore kore bóyá láti ibi iṣẹ́ tàbí láti ọ̀dọ̀ àwọn ènìyàn tó jẹ́ wípé olè ni wọ́n, tí wọ́n fẹ́ máa jí ǹkan kan lórí ayín íńtánẹ́ẹ̀tì tàbí orí fóònù àwọn ènìyàn. Nípa èyí, mo máa ń gba ímélì àwúlò.

Báwo ni o ṣe máa ń dáàbò bo ayé ikọ̀ko rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? Ayé ikọ̀ọ̀ko mi lórí Íńtánẹ́ẹ̀tì ṣe pàtàkì fún mi. Mo dẹ̀ máa ń lo password àti passcode, láti ri pé mo ti ń pa kí àwọn ènìyàn kí wọ́n máa rí ayé, máa wá sí ayé kọ̀ọ̀kan mi láti ṣe àwọn nǹkan tí ó wù wọ́n. Eléyìí è ní mo dẹ̀ máa ṣe lórí kórè náà.

Irú etígbọ́ wo ni o máa ń lò? Etígbọ́ tí mo máa ń lò ni etígbọ́ tí ilé iṣẹ́ Samsung ṣẹ̀ ṣe jáde. Etígbọ́ yìí jẹ́ etígbọ́ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dè máa ń lò nígbà tí mo máa fẹ́ bá àwọn ènìyàn sọ̀rọ̀ tàbí nígbà tí mo bá fẹ́ ṣe eré ìdánì. Ó dára lọ́pọ̀lọpọ̀, ó dè máa ń jẹ́ kí n gbó nnkan tí àwọn ènìyàn ń sọ gerege.

Ṣé o fẹ́ràn àwọn àlọ́ àpanilerin? Àwọn àlọ́ àpalẹ̀lẹ̀ jẹ́ àwọn àlọ́ tí mo fẹ́ràn gidigidi. Nígbà tí inú mi bá bàjẹ́ tàbí tí mo bá ro nǹkan ní báyìí ni mo ti máa ń wo àwọn àlọ́ yìí. Mo lè máa wò wọ́n lórí fíìmù lórí Íńtánẹ́ẹ̀tì tàbí kí n lọ sí sinimá lo wò wọ́n. Eléyìí de jẹ́ nǹkan tó máa ń fi mi rẹ́rìn náà.

Irú aṣọ wo ni o fẹ́ rán wọ̀? Aṣọ tí mo fẹ́ rán wọ̀ ni aṣọ tiwa-tiwa, ìyẹn aṣọ ìbílẹ̀ tó dé jẹ́ aṣọ kan tí ó dá lọ́pọ̀lọpọ̀ tí ó dé máa mú mí dùn náà nígbàtí mo bá wọ̀ wọ́n. Àwọn aṣọ yìí lẹ́wà púpọ̀, wọ́n dé máa ń bá mi mù l'ára jégéjégé. Ó dẹ̀ jẹ́ aṣọ kan tí ó tú lẹ́wà náà tí mo fẹ́ rán.

Ṣé o ní àgbàlá ọjọ́? Àgbàlá ọjọ́ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ ní sí ẹ̀yìnkùlé mi náà nítorí pé eléyìí ni mo máa ń lò lóorekórè láti rí i dájú pé mo bá àwọn ènìyàn sọ̀rọ̀ tàbí nígbà tí mo bá fẹ́ gba àtẹ̀gùn tàbí afẹ́fẹ́ sára. Ìgbà yìí ni mo máa ń jókòó síbẹ̀ láti rí i pé mo gba afẹ́fẹ́ tí ó da sára náà.

Ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Ìtọ́jú àwọn ọjà jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dà máa ń ṣe eléyìí ìlórí kórè yẹn nígbà tí àsìkò rẹ̀ bá ṣẹ́ ṣílẹ̀ fún mi láti ṣẹ́. Mo máa ń ṣẹ nítorí pé ó dára. Ìmọ́tótó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì láàárín wa à nínú ọjà. Dà máa ṣẹ lé yìí ní ọjọ́ Saturday lọ́sọsùn.

Ṣé o máa ń lò ẹ̀rọ ìrànwọ́ òógùn? Àwọn ẹ̀rọ ìrànwọ́ òògùn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gègé bí ènìyàn. Nígbà tí mo bá wà níwájú àwọn ènìyàn tí wọ́n pọ̀ janturu ìgbà yí ni mo máa ń lo àwọn ìrànwọ́ òògùn yìí láti rí i dájú wípé àwọn ènìyàn gbọ́ àwọn kankan tí mò ń sọ gẹ̀rẹ́gẹ̀rẹ́

Kí ni àwọn ohun àwọn nǹkan tí ó wà nínú àpò owó rẹ? Àwọn nǹkan tí ó wà nínú àpò owó mi jẹ́ àwọn nǹkan tí wọ́n ṣe pàtàkì sí mi. Láàkọ́kọ́ mo fẹ́ràn láti máa mú owó káàdì iṣẹ́ tàbí káàdì ìlú sí àpò owó mi láti rí i dájú wípé mo ṣe ìdáàbòbò ara mi tàbí tí bá fẹ́ ra àwọn nǹkan kan ní ojú ọ̀nà.

Ṣé o máa ń pàdé àfojúsùn títà rẹ? Àfojúsùn títà mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń rí dájú pé mo bá àwọn eléyìí pàdé ní ọ̀nà tí agbára mi bá tó, àti tí agbára mi bá tọ́ ná. Mo dẹ̀ máa ń ṣe eléyìí dájúdájú láti òpin pé mo ṣe àwọn nǹkan tí mo nílò láti ṣe.

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì? Ọwọ́ ọ̀tún jẹ́ ọwọ́ kan tí mo máa ń lò, lórí kórè nígbà tí mo bá fẹ́ ṣiṣẹ́ àbí tí bá ní àwọn nǹkan kan tí mo fẹ́ ṣe. Ọwọ́ ọ̀tún ni ọwọ́ tí mo máa ń lò láti fi ṣe iṣẹ́ tàbí láti fi ṣe àwọn nǹkan mìíràn, nítorí pé ọwọ́ ọ̀tún lágbára, ó de jẹ́ ọwọ́ kan tí mo fẹ́ràn láti máa lò lóre kórè náà.

Ṣé o máa ń ṣe ìdárayá? Ìdárayá jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ máa ń ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ nígbà tí mo bá ní agbára láti ṣe eléyìí. Mo máa ń ṣe wọ́n, eré ìdárayá ó jẹ́ nǹkan tí ó dára. Ìgbà míì mo máa ń lọ sí gym. Ìgbà míì mo máa ń lọ sí ibi orin tàbí ibi eré ìdárayá náà.

Ṣé o ti lu etí rí? A, gẹ́gẹ́ bí ọmọkùnrin nílẹ̀ Yorùbá, lílu etí jẹ́ ǹkan tí kì í ṣe àṣà tàbí àwọn ǹkan kan tí ó dára láti máa ṣe. Mi ò dè tí lù etí rí, kì í ṣe nǹkan tí mo fẹ́ràn láti ṣẹ̀ náà ní ọjọ́ iwájú. Nípa ìdí èyí, mo máa rí i dájú wí pé mo ṣe ǹkan tí ó tọ́ àti àwọn ǹkan tí ó yẹ.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Ìmọ̀ kan tuntun tí mo fẹ́ kọ́ ni ìmọ̀ sáyẹ́ǹsì láti ṣe, ah, olùdarí ilé-iṣẹ́ fún àwọn tí wọ́n ń ṣe ètò àwọn òùnkà èrò àti nǹkan tí àwọn ènìyàn máa ń lò ní ibi iṣẹ́, ìyẹn tí àwọn olóyínbó mọ̀ sí data analysis.

Ṣé o ní àwòrán lára? Àwòrán jẹ́ nǹkan tí mi ò ní lára rárá àti rárá, nítorí wipé ó jìnnà sí ìwà tí ó yẹ kí ọmọluabi máa ń wù iyẹn ní ilẹ̀ Yorùbá. Nípa ìdí èyí, mo máa ń rí dájú wípé mi ò ya àwòrán kankan sára. Ó de jẹ àwọn ǹkan tí òbí mi tí wọ́n ò nífẹ̀ẹ́ sí wípé kí ń ṣe náà.

Nígbà wo ni ọjà tuntun yóò dé? Ọjà tuntun yóò dé ní oṣù àà kẹfà ọdún ẹ̀yà ní àà June, tódẹ̀ jẹ́ ǹkan tí ó dá lọ́pọ̀lọpọ̀, ìgbà yí ni àwọn ènìyàn yió wá láti ìlú mìíràn láti wá ra ọjà tuntun lọ sí ìlú tiwọn lọ́hùn-ún.

Nígbà wo ni o kẹ́yìn ní alábùrúkú? Alábùrúkú jẹ́ nǹkan tí kò dára rárá àti rárá. Ó de jẹ́ nǹkan tí mi ò gbàdúrà láti rí. Ìgbà kẹ́yìn tí mo ní alábùrúkú ni ìgbà tí mo wà ní ilé ẹ̀kọ́ girama. Ó de jẹ́ ìgbà kan tí ó ba inú mi jẹ́ gidigidi tí à ó dà tí ó ṣe mi láánú fún ara mi náà.

Ṣé o, àh ṣe o mọ bi a ti ń pẹja? Pípa eja jẹ́ nǹkan tí mo mọ bí wọ́n ṣe ń ṣe, à, lọ́pọ̀lọpọ̀ ó dè jẹ́ ǹkan tí inú mi máa ń dùn sí nàa àti máa ṣe. Nípa ìdí èyí, mo mọ eleyii nígbà tí mo wà ní kékeré ni mo ti máa ń lọ sí odò láti lọ rí pé mo pa ẹja.

Nígbà wo ni o máa ń ṣe ìmọ́tótó ilé? Síse ìmọ́tótó ilé jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi. Mo dẹ̀ máa ń ṣe léè yii lóore kóòrè yẹn nígbàtí àsìkò rẹ̀ bá sí sílẹ̀. Mo máa ń ṣe léè yii ní ọjọ́ Saturday nínú ilé mi. Igbà’ẹ̀ ni mo máa ń rí i dájú wípé mo ṣe ìmọ́tótó ilé ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ.

Ṣé o ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n sílé? Àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n tí mo ní sílé wọ́n pọ̀ janturu. Alákọ́kọ́, tẹlifíṣàn tí mo ní sílé jẹ́ ẹ̀rọ ọlọ́gbọ́n nítorí wípé ó máa ń lo àwọn nǹkan tó jẹ́ wípé wọ́n dá lọ́pọ̀lọpọ̀ àwọn ẹ̀rọ tí mo fi ń pọn omi àti tí mo fi ń ṣe àwọn nǹkan kan náà àbí yìnyín ó jẹ́ ẹ̀rọ ọlọ́gbọ́n.

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Iṣẹ́ ọ̀fẹ́ jẹ́ nǹkan tí mo ti ṣe rí nígbà yen lohun. Nígbà tí mo wà ní ilé-ẹ̀kọ́ gíga, mo máa ń ṣẹ'lé yìí fún àwọn èèyàn láti ridájú pé wọ́n mọ àwọn ìmọ̀ tuntun nípa àwọn ilé àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan. Gẹ́gẹ́ bí a máa ní tó jẹ́ nǹkan tí ó ní agbára díẹ̀ nígbà ẹ̀lọ́rùn, mo dà máa ń ṣẹlẹ̀ yìí ní ọ̀fẹ́.

Irú fóònù alágbéka wo ni ò ń lò? Fóònù alágbéka tí mò ń lò ni fóònù tí àwọn iléṣẹ́ Samsung ti wọ̀ń ṣẹ̀ ṣe jáde. Fóònù yí dẹ́ fóònù kan tí ó ní agbára tí ó dèé da lọ́pọ̀lọpọ̀. Mo dẹ̀ tí ú ń lo fóònù yìí á bàáyí, ó ti tó à ọjọ́ pípẹ́ sẹ́yìn. Ó dẹ̀jẹ́ fóònù kan tí ó dára.

Nígbà wo ni o kẹ́yin lọ sí ibi orin? Ibi orin jẹ́ ibi kan tí mo fẹ́ràn láti máa lọ. Ni òrékoore mo dẹ̀ tí lọ sí ibi orin nísìń, ò tí máa tó bí ìgbà pípẹ́ kan sẹ́yìn, nítorí wípé ààyè ò sí sílẹ̀ láti ṣe eléyìí. Àmọ́, mò ń gbèrò láti lọ sí ibi orin ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ lọ́wọ́ yìí.

Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́? Àwọn ohun ọ̀ṣọ́ tí mo máa ń wọ̀ bíi àwọn ọ̀ṣọ́ tí mo máa ń wọ̀ sí ọrùn tàbí sí ọwọ́, eléèdè jẹ́ nǹkan tí mo máa ń ṣe lórí kórè, ó ṣe pàtàkì sì ni ó máa ń múnú mi dùn. Àgàgà nígbà tí mo bá fẹ́ lọ sí òde tàbí nígbà tí mo bá fẹ́ lọ síbi ayẹyẹ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, mo máa ń wọ eléèyí dáradára.

Ṣé o máa ń dé ní àkókò? Díde ní àkókò jẹ́ ǹnkan tí ó ṣe pàtàkì sí mi. Mo dé máa ń ṣe eleyii ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ nítorí wipé nígbà tí mo bá dé ní àkókò, ó máa ń fún mi níyìí. Ó de máa ń jẹ́ kí ń bọ̀wọ̀ fún àkókò àwọn ènìyàn àti láti má fi àkókò àwọn ènìyàn pàdánù náà. Idè nìyẹn tí mo fi ń dé ní àkókò.

Ṣé o máa ń wọ ìbọ̀wọ́? Ìbọ̀wọ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi. Mo de máa n wọ elé yìí ní à tí ó ṣe pàtàkì nígbà tí òtútù bá wà tàbí tí ọyẹ́ bá mú àbí nígbà tí yìnyín bá wà. Ìgbà yìí mo máa wọ ìbọ̀wọ́ láti dáàbò bo ara mi nípa à òtútù náà.

Kí ni o máa ń ṣe nígbà tí òjò bá rọ̀? Nígbà tí òjò bá rọ̀, mo fẹ́ràn láti wà nínú ilé nítorí wípé mo jẹ́ ènìyàn kan tí kò fẹ́ràn òjò̀, mi ò dẹ fẹ́ràn òtútù. Nígbà tí òjò bá rọ̀, mo fẹ́ràn láti wà nínú ilé láti máa ṣe àwọn iṣẹ́ tí ó tún ṣe pàtàkì bòya, láti máa kọ̀wé, láti máa ṣe àwọn iṣẹ́ tó pọ̀ náà.

Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Mo máa ń pe àwọn oníbàárà tuntun. Eléyi dè jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi, torípé nígbà tí mo bá pe àwọn oníbàárà tuntun, ó máa ń jẹ́ kí wón rí dájú pé ọjà mi dára síi. Mo dẹ̀ ní àwọn ènìyàn tó nbọ̀ láti bá mi ra àwọn ọjà tí mò ń tà náà. Elédè jẹ́ ǹkan tí ó dára fún ènìyàn.

Ṣé o máa ń mu coffee ní ibi iṣẹ́? À, mi ò kí ń mu coffee ní ibi iṣẹ́. I fẹ coffee jẹ́ àrùn mímu tó jẹ́ wípé ó máa ń fi mí sùn nípa ìdí èyí, mo máa rí dájú pé nígbà tí mo bá wà ní ibi iṣẹ́. Mi ò kìn mu coffee nítorípé ó jẹ́ nkan tí mi ò fẹ́ràn láti ma ṣe gẹ́gẹ́ bí ènìyàn náà nítorí wípé a kódà lára mi nígbà tí n bá wà ní bi iṣẹ́.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lẹ́rọ̀ fún ìlera? Àwọn oúnjẹ tó lẹ́rọ̀ fún ìlera jẹ́ oúnjẹ kan tí ó ṣe pàtàkì. Mọ̀dẹ̀ máa ń jẹ éléyìí lóore kóòrè náà nígbà tí ààyè rẹ̀ bá ṣe sílẹ̀ láti jẹ wọ́n. Ó dára. Mọ̀dẹ̀ máa ń fi inú mi dùn nítorí pé ó máa ń jẹ́ kí n ní a ìlera àrà àti abo náà.

Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Àkókò tí mo máa ń jẹ oúnjẹ alẹ́ ni ago méje, à, ìrọ̀lẹ́. Ago méje ìrọ̀lẹ́ jẹ́ ìgbà kan tó je pé òun ni mo máa ń jẹ oúnjẹ alẹ́ tó de dára lọ́pọ̀lọpọ̀ fún mi láti ṣe, nítorí pé ó máa ń fi inú mi dùn, ó lè máa n jẹ́ kí oúnjẹ tètè wálẹ̀, à, lákòókò, à, àti láti rí i dájú pé mo sùn dáadáa.

Ṣé o máa ń fi ìpara sára? Ìpara jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún ènìyàn, mọ́ o de máa ń fi eleyii sára lóorekóòré náà, nítorí wipé ó jẹ́ nǹkan tí ó dára láti máa lò, ó de jẹ́ nǹkan tí ó sàn fún ara ènìyàn náà. Nípàá ìdí èyí, màá ń fi ìpara sára, ó dà jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe.

Ṣé o máa ń wọ aṣọ àkọyọrí ní ibi iṣẹ́? Aṣọ àkọyọrí jẹ́ aṣọ kan tí mo máa ń wọ lóòrèkóòrè nígbà tí mo bá wà ní ibi iṣẹ́ nítorí pé aṣọ yìí ni mo máa ń wọ̀ nígbà tí mo bá fẹ́ ṣe iṣẹ́ tàbí tí mo bá ní àwọn iṣẹ́ tí mo nílò láti ṣe nítorí pé aṣọ ilé tí mo bá wọ̀ kì í ṣe aṣọ tí mo lè wọ̀ láti fi ṣe àwọn iṣẹ́ tí mò ń ṣe.

Ṣé o fẹ́ràn sí fèrèsé ọkọ? À, nígbà tí mo bá wà nínú ọkọ̀, ǹkan tí mi ò fẹ́ràn ni ṣíṣí fèrèsé ọkọ̀. Ṣí ṣí fèrèsé ọkọ̀ jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe nítorí pé, à kín ṣe ǹkan tí mo fẹ́ràn, kí dè ṣe ǹkan tí inu mi dùn sí. Láákọ̀kọ̀ mo máa ń bẹ̀rù nígbà tí mo bá wà nínú ọkọ̀, ìdí nìyẹ́ tí mi ò kí ń ṣí fèrèsé ọkọ̀ sílẹ̀.

Ṣé o máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́? Kíkọ ìròyìn ní ibi iṣẹ́ jẹ́ ǹkan tí mo máa ń ṣe nígbà mìí tí àṣikọ bá wà fún àwọn eléyii. Nítorí wípé nígbà tí mo bá lọ ṣe, à à àfojútó àwọn iṣẹ́ kọ̀ọ̀kan ní ìlú mìíràn, mo máa kọ wọ́n sílẹ̀. Eléyii mo de máa ń kà bí ìròyìn fún àwọn ènìyàn ní ìpàdé.

Irú èbùn wo ni o máa fún-- mo fẹ́ràn fún àwọn ènìyàn nígbà tí àwọn ènìyàn bá ṣe nǹkan ayẹyẹ, bọ́ya ọjọ́ ìbí tàbí ọjọ́ ìgbéyàwó. Mọ́ máa rí dájú wipé mo fún wọn ní ẹ̀bùn tí ó dára lọ́pọ̀lọpọ̀. Àwọn èbùn yìí de jẹ́ ẹ̀bùn tí àwọn ènìyàn máa rí, tí ó máa múni wọ́n dùn. Àwọn irú àwọn èbù yìí ni mo fẹ́ràn láti máa fún àwọn ènìyàn nígbà tí wọ́n bá ṣe nǹkan ayẹyẹ.

Akoko mélòó ni o ṣètò agogo ijí rẹ? Agogo ijí mi ṣètò sí agogo márùn-ún ìyẹn ní àárọ̀. Eléyi de jẹ́ nǹkan tí mo máa ń rí dájú wípé mo tẹ̀lé lóòrèkóòrè. Mo máa ń tètè jí, ó jẹ́ nǹkan tí mo máa ń ṣe. Mo fẹ́ràn láti jí ní òwúrọ̀ kutukutu kí n lè bẹ̀rẹ̀ àwọn iṣẹ́ tí mo nílò láti ṣe náà.

Ṣé o fẹ́ràn rìn atẹ́gùn? Atẹ́gùn jẹ́ ǹkan tí yóò ṣe pàtàkì fún ara ènìyàn. Mo dẹ̀ máa ń ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Nígbà tí, àh, mo bá ní, àh, bóyá tí ooru bá mú ìgbáyìí, mo máa ń lọ sí òde lọ gbà atẹ́gùn sára. Eléyìí mo dẹ̀ máa ń ṣe ní òorekore lá láìsí àní àni lori re.

Nígbà wo ni o máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun? Ẹ̀rọ ayárabíàṣá tuntun, mo máa ń rà nígbà tí eléyìí tí mo ń lò tẹ́lẹ̀ tí ó bá bàjẹ́ tàbí tó bá ní àwọn ìṣòro kan àbí méjì tí ó ń dojú kọ. Nígbà tí ó bá sí àtúnṣe lórí rẹ̀, ìgbà yìí ni mo máa ń ronú jinlẹ̀ láti lọ ra ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tàbí ayárabíàṣá tuntun.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Mi ò kì n jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà nítorí pé ó jẹ́ nǹkan tí kò fi bẹ́ẹ̀ dára lọ́pọ̀lọpọ̀. Eléyìí máa ń mú àrífín wá láàárín àwọn ènìyàn àti àwọn oníbàárà. Eléyìí de jẹ́ ǹkan tí mi ò fẹ́ jẹ́ kí ó wáyé láàárín èmi àti àwọn ènìyàn ìdí nìyí.

Àwọn iṣẹ́ ìgbọ́nṣè wo ni o máa ń lò? Àwọn iṣẹ́ ìmọ̀ọ́ṣè tí mo máa ń lò ni àwọn iṣẹ́ ìgbọ́nṣè tí mo máa ń rí ní à ti mo máa ń gbà ní orí social media àbí orí Íńtánẹ́ẹ̀tì. Eléyìí ni mo máa ń lò láti rí i dájú pé mo fi ṣe ìlànà àti ìpolówó ọjà tàbí iṣẹ́ ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ láti rí ìtẹ̀síwájú.

Ṣé o ti lọ sí àgọ̀ rí? À mọ́ ti lọ sí àgọ̀ rí. À tọ̀dọ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi. Gẹ́gẹ́ bí ènìyàn, àgọ̀ jẹ́ ibi kan tí mo ti lọ rí nígbà tí mo wà ní kékeré. Nítorí pé àwọn à, òbí mi jẹ́ àwọn àgbẹ̀ tí wọ́n fúnrúgbìn. Nígbà wọ́n máa ń lọ sínú oko lọ ṣe àgọ̀ síbẹ̀, ìgbà yìí ni a máa ń lọ bá wọn.

Kí ni ó máa ń mú ọ ṣe láti tayọ síra àwọn alábàṣisepo? Lárí àwọn alábàṣisepo mo máa ń ṣe àwọn nǹkan ọ̀tún tó jẹ́ pé eleyìí ló máa ń jẹ́ kí ń tayọ. Tó dẹ̀ ẹ jẹ́ kí inú mi dùn lọ́pọ̀lọpọ̀ láti máa, à, rí i dájú pé mo ń ṣe àwọn eleyìí, mo máa ń kàwé àti láti mú ìmọ̀ tuntun wá náà.

Ṣé o mọ bí a ti ń fọn? Bí a ti ń fọn jẹ́ nkan tí mo mọ ṣe gidigidi nígbàtí mo wà ní kékeré. Tí a bá ti fẹ́ ṣe ọdún ìlú wa ọdún iṣu, ìgbà yìí la ma ṣe fèrèsé pẹ̀lú apẹrẹ. Fèrèsé yi ni a ma fi fọn, tọ dé jẹ́ nkan tí a ma ṣe láti fi ṣe eré ìdárayá fún àwọn ènìyàn tí ó bá wá sí ibẹ̀.

Ṣé o máa ń mú èrò ìlora? Àwọn ẹ̀rọ ìlera, mo máa ń mu wọ́n nítorí pé ó dára lọ́pọ̀lọpọ̀. Àwọn eléyìí dẹ jẹ́ nǹkan tí a máa ń ṣe bòyà pẹ̀lú àgbo tàbí àwọn oríṣiríṣi nǹkan nínú igbó ni a máa ń fi ṣe àwọn ẹ̀rọ ìlera yìí tí mo dẹ̀ máa ń mu wọn lọ́pọ̀lọpọ̀ náà.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? Nígbà tí iṣẹ́ bá pọ̀ ní ọwọ́ mi, à mo máa ń pàrọ̀ ọkàn mi ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Alákọ̀ọ́kọ́, mo fẹ́ràn láti máa wo eré orí ìtàgé tàbí kí ń máa kọrin. Eléyìí jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn. Eléyìí dẹ́ jé ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ náà.

Ṣé o máa ń mu òògùn lójoojúmọ́? À, gẹ́gẹ́ bí ènìyàn mi ò kí ń mu òògùn lójoojúmọ́ kí ń ṣe ǹkan tí ó da lára bẹ́ẹ̀ yẹn. Nítorí wié, àà, eléyìí kò dá. Nígbà tí ara mi ò bá yá tàbí tí mo bá ní ìlera kan, ìgbà yí yìí ni mo máa ń mu òògùn tí àwọn dókítà bá pèsè fún mi tàbí egbò.

Ṣé etí rẹ dára? Etí mi dára púpọ̀ nítorí wipé nígbà tí àwọn ènìyàn bá ba mi i sọ̀rọ̀, mo máa ń gbọ́ àwọn nnkan kan tí wọ́n sọ gere ge. Ìdí nìyí tí mo fi wí pé etí mi dára. Ó de jẹ́ nǹkan tí ó máa ń fi inú mi dùn náà nítorí wipé mo ní etí tí ó dára dára. Eleyii de jẹ́ ǹnkan tí ó tun ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí i ààbò ara.

Data ti o máa ń lò lọ́sọ̀ọ̀sẹ̀ ó pọ̀ tó. Data tí mo máa ń lò lọ́sọ̀ọ̀sẹ̀ ó jẹ́ data tí ó pọ̀ gidi gan-an nítorí pé mo ní àwọn ẹ̀ṣẹ̀ tí ó pọ̀ lórí kọ̀m̀pútà tí mo máa ń ṣe ìyẹn ní ibi iṣẹ́ àti ní ilé náà. Mo máa ń lò bí i ten to twenty gig ìyẹn ní ọ̀sẹ̀ kan, à, lójoojúmọ́ náà.

Ṣé o ma n ní ẹ̀rọ ìdákẹ́jẹ́? Mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Ẹ̀rọ ìdákẹ́jẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì nínú ilé fún àwọn ènìyàn náà. Mo dà má ń lo àwọn ilé yìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ láti ri dájú pé mo mú ìmọ̀ titun wá tàbí nígbà tí àwọn ènìyàn bá fẹ́ gbọ́ àwọn nǹkan tí mo ti sọ ní gere ge.

Ṣé o mọ bí a ti ń ṣe ìràwọ̀ àkọkọ? Ó lè jẹ́ ǹkan tí yóò ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń ṣe léyìí ní ọ̀nà tí ó pò, ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà. Nígbà tí àwọn ènìyàn tí wọ́n bá ṣe ore fún mi, mo máa ń rí i dájú pé mo san fún wọn ní ọ̀nà tí ó tọ́. Mo dẹ̀ máa ń ṣe ore fún àwọn ènìyàn la láì sọ fún ènìyàn kankan náà.

Ṣé o fẹ́ràn kíkọrin? Kíkọrin jẹ́ nǹkan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀, a ò dẹ̀ jẹ́ nǹkan tí inú mi dùn sí láti máa ṣe náà. Mo fẹ́ràn kíkọrin, kíkọrin dára, ó jẹ́ nǹkan tí ó sàn, eeh, mo dẹ̀ máa ń kọrin gidi. Nígbà tí mò ń wà kékeré, mo dàra po mọ́ ẹgbẹ́ àwọn akọrin ní ilé ìjọsìn wa, ó dẹ̀ jẹ́ nǹkan tí mo máa ń ṣe lóòrèkóòrè náà, o jọ pọ̀ jẹ́ bí ẹre ìdárayá fún mi.

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Ìpè fídíò jẹ́ nǹkan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀. Ọ̀n mo dá máa ń ṣe léye lóòrèkóòrè. Nígbà tí mo bá ní àsìkò láti ṣé boyà pẹ̀lú àwọn ẹbí mi pẹ̀lú olólùfẹ́ tàbí pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi náà, àí ní ibi iṣẹ́ náà, mo máa ń gba ìpè fídíò. Tio de jẹ́ ǹkan tí inú mo máa ń dùn sí to ripe mo máa ń rí ojú àwọn tí mo bá ń sọ̀rọ̀.

Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí ibi tí a kò tíì ní sọ nù yẹn nínú báàgì tó jẹ́ wipé mo máa ń gbé lọ sí ibi iṣẹ́ lóòrèkóòrè. Báàgì yìí ni mo máa fẹ́ràn láti tọ́jú kọ́kọ́rọ́ mi sí nítorí wípé, à, kó má ba sọnù lọ́wọ́ mi tàbí kí wọ́n má baà jí lọ inú.

Bawo ni o ṣe máa ń tọ́jú èékánná rẹ? Títọ́jú èékánná jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sì mi. Mo dẹ̀ máa ń ṣe léyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà. Mo máa ń tọ́jú èékánná mi dáradára. Mo dẹ̀ máa ń rí dájú pé mo fọ̀ ọ́, mo kùn ún, mo dẹ̀ rà á láti ráyè pé kò sí ìdọ̀tí àti ìrírí kankan ní inú rẹ̀ àbí lórí rẹ̀

Èso wo ni o fẹ́ràn jẹ ju? Èso tí mo fẹ́ràn jẹ ju ni ìbẹ́pẹ. Ìbẹ́pẹ jẹ́ èso kan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀ nítorí pé ó jẹ́ èso tí ó dára ní ara ènìyàn, tí ó dẹ̀ máa ń jẹ́ inú ènìyàn tútù náà. Èso yii jẹ́ èso kan tí mo fẹ́ràn láti máa jẹ lóòrèkóòrè nítorí pé o dára o dẹ dùn láti jé naa.

Ṣé o máa kọrin kẹ́lẹ́? Àkíkọrin kẹ́lẹ́ jẹ́ nǹkan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀. Mo dè máa n ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ, nítorí pé ó máa ń jẹ́ kí inú mi dùn. Wọ́n lè máa jẹ́ kí n ṣe àwọn nǹkan kan tí mo nílò láti ṣe náà. Kíkọrin kẹ́lẹ́ dára, ó jẹ́ nǹkan tí ó yẹ kí ènìyàn máa ṣe kí ènìyàn máa fẹ́ ṣe ìsọ̀ndotunà tó ọkàn náà.

Ṣé o máa ń ṣe yoga? Mo máa ń ṣe yoga lóòrèkóòrè nígbà tí mo bá ní àṣiko láti ṣe àwọn eleyi nítorí pé eleyi je nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ láti ṣe. Yoga dára, mo dẹ̀ máa ń ṣe nígbà tí mo bá ní àyè láti ṣe àwọn ilé yìí, nítorí pé ó jẹ́ bí nǹkan ìdárayá fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe eleyináà.

Ṣé o máa ń gbọ́ podcast? Podcast jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Móde máa ń gbọ́ eleyii nígbà tí mo bá ní àkókò láti gbọ́ wọn. Nítorí wipé podcast dára, wọ́n máa fún èeyan ní ọgbọ́n ìmọ̀ àti òye àti láti mú èrò tuntun wá nípa iṣẹ́ ọjà tàbí àwọn nǹkan kan tí wọ́n tún ṣe pàtàkì fún ènìyàn náà ní òorékoòré.

Ibo ni o fẹ́ràn lọ jù? Ibi tí mo fẹ́ràn lọ jù ni eré ìdárayá. Mo fẹ́ràn láti lọ sí ilé, ilé eré ìdárayá nítorí pé ibí bàyi jẹ́ ibi tí ó ṣe pàtàkì, tó máa ń mú mi rẹ́rìn-ín ìgbà míì nígbà tí mo bá bá ṣe ìpara ọkàn. Ibíbà yìí mo fẹ́ràn láti máa ń lọ pẹ̀lú àwọn ẹbí mi láti lọ ṣayé, láti lọ jẹ gbádùn náà.

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Títọ́jú ara mi bẹ̀rẹ̀ láti jẹ nǹkan tí ó dára. Mo fẹ́ràn láti jẹ àwọn oúnjẹ tí ó dára lọ́pọ̀lọpọ̀. Iyàn alákọ̀ọ́kọ́. Lẹ́lẹ̀ kejì, mo fẹ́ràn láti ṣe ìtọ́jú ara mi láti rí i dájú pé mo wẹ̀, mo ṣe ìmọ́tótó mo dẹ̀ fi ìpara sára náà nígbà gbogbo.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún isẹ́ rẹ? Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún isẹ́ ni bí, à, ìmọ̀ bí wọ́n ṣe ń lo àwọn software tí èèyàn máa ń lò fún, à, láti ṣe ẹ̀ya ara ilé àti láti fi ṣe àwọn nǹkan kan tó ṣe pàtàkì láti mú kí isẹ́ máa lọ sí, à, iwájú náà.

Ṣé o fẹ́ràn lọ sí ìtíkù? Ìtíkù jẹ́ ibìkan tí mo fẹ́ràn láti máa lọ nítorí ó jẹ́ ibìkan tí ó dára tọ́dẹ̀ mú ọgbọ́n àti ìmọ̀ wá. Nígbà tí mo bá lọ sí ìtíkù, ó máa ń fún mi ní ìṣipaya ọkàn fún àwọn nǹkan kan tí ó tún ṣe pàtàkì fún mi náà gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe. Mo dẹ̀ fẹ́ràn afẹ́fẹ́ àti àtẹ̀gùn tó wà ní agbègbè náà.

Kí ni ó máa ń fún ọ ní ìtara ní ibi iṣẹ́? Àwọn nǹkan kan tó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́, wọ́n jẹ́ àwọn nǹkan tí wọn pọ̀ dié. Ìalá àkọ́kọ́, nígbà tí mo bá ní ọgbọ́n ìmọ̀ àti ìwé láti ṣe àwọn iṣẹ́ tí mo nílò láti ṣe ní bóṣe jẹ́ àti nìbọ̀ṣe yẹ, eléyìí máa fún mi ní ìtara ní ibi iṣẹ́ gidigidi láti ṣe iṣẹ́ sí i.

Ṣé o ní irungbọ̀n? Irungbọ̀n jẹ́ ǹkan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀. Mò dẹ̀ ní irungbọ̀n gidigidi ni. Bí ọkùnrin ní ilẹ́ Yorùbá, irungbọ̀n jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi. Mò dẹ̀ ní lọ́pọ̀lọpọ̀ nítorí pé ó jẹ́ ǹkan tí mo fẹ́ràn, ó dẹ̀ tó jẹ́ ǹkan tí ó dára náà gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé o máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? À, gẹ́gẹ́ bí ènìyàn, mo máa ń ra àwọn nnkanp kan lórí Íńtánẹ́ẹ̀tì. Eléyii dè jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi. Gẹ́gẹ́ bí ènìyàn, mo dè máa ń ṣe eleyii lóòrèkóòrè náà nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára àti nǹkan tó dẹ̀ tún máa ń fi inu mi dùn. Óhun kì í gbà á kókó, ó dẹ̀ máa ń jẹ́ kí n náwó ní, à, ọ̀nà tí ó dára.

Ṣé o máa ń fi aṣọ ìbora bora nígbà tí o bá ń sùn? Nígbà tí mo bá sùn, mo máa ń fi aṣọ ìbora bora nítorí pé iléyi jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe. Ó ṣe pàtàkì fún ènìyàn láti ṣe ilé yìí agaga nígbà tí, à, òjò bá ń rọ̀ tàbí nígbà tí oru, nígbà tí òtútù bá wà náà.

Ṣé o ní orúkọ ìnagijẹ? Orúkọ ìnagijẹ jẹ́ orúkọ kan tí mi ò ní rárá àti rárá. Ó de jẹ́ orúkọ kan tí mi ò fẹ́ràn láti ní nàá nítorí pé ó jẹ́ orúkọ tí kò dára. Mo jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ìlò ǹkan ní ọ̀nà tí tọ́ àti ní ọ̀nà tó yẹ. Idi ni yìí tó fi jẹ́ wípé, àà, mi ò ní orúkọ ìnagijẹ.

Ṣé o máa ń lo ọ̀pá ìfámọ́ra nígbà tí o bá mú ohun mímu? Nígbà tí mo bá mú ohun mímu, mi ò kí ń lo à, ọ̀pá ìfámọ́ra, nítorí pé ó jẹ́ nǹkan tí a kò dára fún ènìyàn. Nígbà tí mo bá mú nǹkan mímu, mo máa ríi dájú pé mo máa mú nǹkan tí agbára mi gbé nìkan, òun ni mo máa ń mu. Idi nìyí tí mi o fi lo ọ̀pá ìfámọ́ra.

Bawo ni ọṣẹ máa ń kojú àsìkò ìparí ọṣẹ? Àsìkò ìparí ọṣẹ, à ó jẹ́ ṣẹ, àsìkò ìparí iṣẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mọ̀ de máa ń kojú elé yìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Mo fẹ́ràn láti fi ọkan bàlẹ̀ ṣe àwọn iṣẹ́ tí mo nílò láti ṣe làti rí i dájú pé mo ṣe iṣẹ́ mi ní àkókò náà.

Báwo ni o ṣe máa ṣe ètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́? Nígbà tí ìṣòro bá wà pẹ̀lú mi ní àárín àwọn ẹlẹgbẹ́, mo máa fi ọkàn balẹ̀ ṣe ètò yìí pẹ̀lú àròjinlẹ̀ pẹ̀lú àwọn ènìyàn láti fi ọgbọ́n wá àti láti ṣe ètò láti dárí wọn àti láti rí i daju pé mo ṣe àtúnṣe lórí àwọn ìṣòro yìí náà.

Ṣe WiFi rẹ yára tó? WiFi mi jẹ́ nǹkan tí ó yára lọ́pọ̀lọpọ̀ tí mo dè máa ń lò lórèkórè fún àwọn iṣẹ́ tí mo nílò láti ṣe à nigba yẹn lọ́wun. Nígbà tí n bá fẹ́ lo àwọn eléyi, mo máa ń lò wọ́n ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Tí n bá fẹ́ gba nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì àbí lórí àwọn ènìyàn, ó de máa ń yára gẹ́dẹ́gẹ́dẹ́ ná.

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Owó àfikún jẹ́ owó kan tí mo máa ń fún àwọn òṣìṣẹ́ lọ́pọ̀lọpọ̀ nítorí pé ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí ó de máa ń fi inú àwọn ènìyàn dùn náà. Nígbà tí àwọn òṣìṣẹ́ bá ṣe iṣẹ́, à ju wákàtí lọ tàbí tí wọ́n bá ṣe iṣẹ́ dé ojú ìwọ̀n, mo máa fún wọn ní owó àfikún láti fún wọn ní ìtara ní ibi iṣẹ́

Ṣe mo fẹ́ran ẹ̀rọ ìgbésókè? Àwọn ẹ̀rọ ìgbésókè jẹ́ ẹ̀rọ tí ó ṣe pàtàkì fún ènìyàn láti máa ṣe. Mò dẹ máa ń ṣe èléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tó yẹ láti dájú wípé mo ṣe iṣẹ́ mi dójú ìwọ̀n àti wípé mo rí dájú wípé ọjà àti àwọn iṣẹ́ tí mo ń ṣe tẹ̀síwájú ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà.

Ṣé o máa n kọ lẹ́tà fún àwọn ènìyàn? Kíkọ lẹ́tà fún àwọn ènìyàn jẹ́ nǹkan tí mo máa ń ṣe nígbà tí aye rẹ̀ bá ṣèṣílẹ̀ fún mi láti ṣe. Eléyìí ni mo máa ń ṣe láti ṣe ìró ọkàn mi fún àwọn ènìyàn àbí láti jẹ́ kọ mọ àwọn nǹkan kan tí mo ní rò láti ṣe. Àná, eléyìí dẹ tún jé nǹkan tí ó tú ṣe pàtàkì náà. Ní pá ìdí èyí, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn.

Báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró? Bátìrì fóònù mi má ń dúró lọ́pọ̀lọpọ̀. Ó dà jẹ́ ǹkan tí,, inú mi dùn sí, tí mo de má ń lò lóòrèkóòrè láti rí i dájú pé mo ṣe àwọn nǹkan tí mo ní ṣe ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ti o si yẹ. Náà, bátìrì fóònù mi dára, mo de má ń lò o lọ́pọ̀lọpọ̀.

Àkókò wo ni o ní o fi iṣẹ́ rẹ sí? Àkókò tí mo fi iṣẹ́ mi sí ni àkókò tí ó jẹ wípé ó dára díẹ̀, ìyẹn ni àárọ̀ títí di àálẹ́, ó de jẹ́ ǹkan tí ó tun wá ṣe pàtàkì fún mi ná gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ máa ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ nítorí pé ó dára ni.

Báwo ni o ṣe máa ń lo àkọ́kọ́ pẹ̀lú ẹbí rẹ? Lílọ àkọ́kọ́ pẹ̀lú àwọn ẹbí mi jẹ́ nǹkan tí mo máa ń ṣe, tó dẹ̀ jẹ́ nǹkan tí, inú mi máa ń dùn sí i náà, tó dẹ̀ ṣe pàtàkì sí mi náà gẹ́gẹ́ bí ènìyàn. Nígbà tí àsìkò bá ṣi ṣílẹ̀, bóyá ní inú ọ̀sẹ̀ tàbí ní ìparí ọ̀sẹ̀, ìgbá yì ní mo máa ń ní àsìkò tí mo máa ń lò pẹ̀lú àwọn ẹbí mi.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloudu? Mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloudu dáradára. Eleyi dè jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi náà gẹ́gẹ́ bí ènìyàn, nítorí pé á ó máa ń jẹ́ kí nú mi dùn, ó dẹ̀ máa ń jẹ́ kí n ṣe àwọn iṣẹ́ tí mo ní láti ṣe fún ọ̀ṣẹ̀ yíi ọjọ́ iwájú. Mo máa ń lo Google Drivú láti rí dájú pé mo fi àwọn eléyìí pamọ́ sórí cloudu.

Irú ìbọ̀sẹ̀ wo ni ò fẹ́ràn wọ̀? Ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn wọ̀ ni ìbọ̀sẹ̀ ayé òde òní, tó jẹ́ ìbọ̀sẹ̀ tí ó dára lọ́pọ̀lọpo, tí ó dẹ̀ máa, tó dẹ̀ ní àwo lori, tó jọ wípé kò dọ̀tí, ó dẹ̀ ní ìmọ̀tótó gidigidi. Ìbọ̀sẹ̀ eléyìí ni mo fẹ́ràn láti máa wọ̀ nítorí pé ó jẹ́ ǹkan tí mo fẹ́ràn tí ó dẹ̀ dára náà lọ́pọ̀lọpọ̀.

Ṣé o jẹ́ ẹnìkan tí ó máa ń jí ní kùtùkùtù? Mo máa ń jí ní kùtùkùtù. Mo jẹ́ ẹnìkan tó máa ń jí ní kùtùkùtù. Nítorí pé jí-jí ní kùtùkùtù jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi, ó dẹ̀ máa ń jẹ́ kí inú mi dùn. Nigbati mo bá jí ní àárọ̀, à, mo máa ń jí ní kùtùkùtù, ó dẹ̀ dára fún mi.